Tí n bá fẹ́ tọ́jú ara mi láro kùtùkùtù, ti n bá ti jí, mo máa bọ́ sí balùwẹ̀, màá bomi sára. Tí bá ti bomi sára dáadáa, màá wá lo ọṣẹ tánpó ní dúdú òṣù, ì fi wẹra mi dáadáa. Tí n bá ti wẹra mi dáadáa, màá wá nura, màá wá jẹ́ ká fẹ́fẹ́ fẹ́ sí mi. Mi sábà lo ìpara because mi like kin màá lo ìpara. Ìpara máa ń ní ó máa ń jẹ́ kí oru mú mi dáadáa, mo màá ń làágùn. So máa jẹ́ kátégùn fẹ́ sí mi dáadáa. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń tọ́jú ara mi. Ara mi a wá da ṣákaṣáka.

Èmi àti ọ̀gá mi a ní ìbáṣepọ̀ tó wà ní ọ̀nà ọ̀tọ̀ tó bá sọ pé kò dàbí ìbáṣepọ̀ tó wà pẹ̀lú ọ̀rìn yo púpọ̀. Tí n bá pe ọ̀gá mi níjọ́ kan kò ní bínú sí mi, à ti bá jẹ́ pé kò ní bínú sí mi torípé ọ̀gá mi mọ̀ pé gbogbo ìgbà kò dàbí ìgbà, a máa a súnmọ́ ra wa dáadáa, a máa bá ara wa ṣeré. Láṣùkọ́ ọdún a ń kí ra wa dáadáa. Èmi àti ọ̀gá mi a ní wàhálà papọ̀ so ọ̀nà wa ó dán yékéyéké.

Bẹ́ẹ̀ni mo nígbàgbọ́ nínú àtọwọ́dọ́wọ́, ìdí tí mo fi nígbàgbọ́ nú wọn, ìgbàgbọ́ tí mo ní nú wọn i se ìgbàgbọ́ tó ẹ pé mo máa maa fi sìn wọ́n, bọ̀ mo nígbàgbọ́ pé wọ́n, wọ́n, wọ́n wà lásùkò wọn, wọ́n dẹ́ ṣiṣẹ́ wọn nígbà tí wọn, wọ́n dẹ́ nígbà tí wọn, mo nígbàgbọ́ nú wọn. Bọ̀ ìgbàgbọ́ tèmi ní, tí mo n sin, ẹsin tí mo sin o yàtọ̀ sí àtọwọ́dọ́wọ́. Mi ò bá wọn ṣe àtọwọ́dọ́wọ́ n torí pé ìgbàgbọ́ yẹn o le díẹ̀. Èmi nú wọn, o dípa yà pé kí wọ́n máa gbé ẹbọ àbí kí wọ́n máa fi ọmọ wọn bọwọ́ àbí kí wọ́n máa fi bọ ẹsẹ̀. Èmi o, èmi ò le ṣe gbogbo yẹn, bọ̀ mo mọ̀ pé, mo dẹ́ mọ̀ pé wọ́n wà. Mo nígbàgbọ́ nú wọn pé wọn, wọn wà.

Ìpàdé lórí fóònù ó dára, ó dára gan. Ìpàdé lórí fóònù ni mo máa ń sábà ṣe pẹ̀lú àwọn èyàn mi torí pé ó fún mi láyè láti sinmi àsikó tí mo bá má fi jáàdí síta la tí màá wá mọ́to kiri Bút ìpàdé lórí fóònù orọrùn gan fún mi. Bí bá sọ pé ipade órí fóònù ye ó máa ń dùn mọ́ mi lára jù gan ju gbogbo ìpàdé tí màá jáde lọ torí pé tí bá jáde àkókò tí màá jáde tí màá fi wọlé á ti rẹ ara. So mo like ìpàdé órí fónù dáadáa, mo féràn rẹ̀ gan.